Kíni ó máa ń mú ẹ rẹ́rin-in rìn? Oun tó máa ń múmi rẹ́rìn-in rìn pọ̀, bóyá ti máa ń lọ mú nkankan, máa rẹ́rìn-in rìn bóyá ti n bá ń rántí àwọn nkankan, bóyá tómo mi ṣe àbí tókọ mi ṣe. Àbí tí àwọn ẹbí mi ṣe mo máa rẹ́rìn-in rin, bí n bá rántí àwọn nkàn míì tó máa pami lẹ́ẹ́rìn bóyá èmi àtì'yàn ti sọ̀rọ̀ télè nkan náà wá ń pami lẹ́ẹ́rìn, máa rẹ́rìn-in rin.

Ṣé o ma ṣe ìdárayá? Bẹ́ni bámi, máa ṣe dárayá. Máa ṣeré ìdárayá, and ìgbà mìí, máa sáré ìdárayá ní ìta. Ìgbà mìí, mo máa ń bá ọmọ mi ṣeré ìdárayá, èmi àti ẹ à jọ ma ṣeré nínú ilé à dé máa ma da ara wa yá. Eré ìdárayá dáa lára. Ó dáa kí èèyàn ma ṣe eré ìdárayá.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ilé ìkàwé? Ìgbà tí mo lọ sí ilé ìkàwé, ó ti máa tó bí i ọdún mẹ́wàá tí mo ti kàwé tán tí mo ti parí ẹ̀kọ́ ifásitì. Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé, àmọ́ máa ń kàwé lórí àwọn ohùn, lórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà rẹ? O ṣe máa ń múra fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ni pé mà á múra dáadáa. Nijo ta bá sọ pé a fẹ́ jọ pàdé, bá ṣé n múra dáadáa, mà á múra, ì múra, ì múra tó mọ́, ì múra mi, ì múra ìdọ̀tí mi, ì múra ta n ma ma sọ̀rọ̀ ṣi mi báṣubàṣu.

Kíni màá ṣe kí ó tó lọ̀sán? Bẹ́ẹ̀ni, màá ṣe kí n tó lọ̀sán ni pé màá kọ́wé náà, màá wẹ́ fún ọmọ mi, màá rántí tí ó ń jẹ, màá jẹun, màá gbàdúrà, tí bá ti bá gbàdúrà tán, màá lọ sórí ibùsùn, màá sùn. Kí n tó sùn lọ, màá kàwé mímọ́ ba. Kàwé mímọ́, màá ṣẹ́ sùn.

Bawo ni o ṣe máa ń tọrọ àforíjì? Ẹ máa ń tọwọ àforíjì oríṣiríṣi. Ṣé àforíjì lọ́dọ̀ Ọlọ́run ni àbí àforíjì lọ́wọ́ ènìyàn? Bí ó bá jẹ́ àforíjì lọ́wọ́ ènìyàn, máa bi ẹ̀, ko máa bi inu in kan tí ń bá ṣe, tí ń bá fi ṣẹ, bí tí ń bá ti ṣẹ. Máa bẹ̀rẹ̀, máa bẹ̀bẹ̀ àforíjì. Àbí bá jẹ́ pé lọ́wọ́ àforíjì látọ̀dọ̀ Ọlọ́run, mo máa ṣàdúró àgbà wẹ.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ẹhn mo máa n gbiyanju láti ṣe ìdọ́gba láàárín àwọn méjèèjì. Máa pín, mo máa n pín ìgbà mi. Bí mo bá ti pín, máa sọ pé, "Àsìkò báyìí ni mo fẹ́ ṣe ǹkan tí mo fẹ́ ṣe."

Ṣé o máa ń pa owó mọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pa mọ́. Ṣé o máa ń pa owó pa mọ́? Bẹ́ẹ̀ni, mo máa pa owó pa mọ́. Máa pamọ́ sí abẹ́ ìtẹ̀lẹ̀ abẹ́ ìṣàlẹ̀ báàgì mi. Màá pamọ́ síbẹ̀ àbí kí n fi sí inú kóló.

Báwo ni o ṣe máa ń ṣe ètò iṣẹ́ àkànṣe? Òye, mo ṣe máa ń ṣe ètò iṣẹ́ àkànṣe, bẹ́ẹ̀ ni ni mo ṣe máa ń ṣe àwọn ètò iṣẹ́ mi. Kò sí yàtọ̀ bí mo ṣe máa ń ṣe ètò má, máa sọ pé à, iṣẹ́ ilé ìwé mo fẹ́ kọ́ ṣe òṣìṣẹ́ àkànṣe, ilé ìwé mo fẹ́ rí fún ọ̀ṣẹ̀ kí n tó ṣe iṣẹ́ àkànṣe mi. Màá ó kọ́ ṣe iṣẹ́ àkànṣe tí ó, tí ó níí fún mi ní wàhálà jù.

Nígbà wo ni o máa ń gé irun ẹ? Ìgbàkúgbà tó bá wù mí ni mo máa ń gé irun mi o, tí irun mi bá ti tí mi ń bá mọ irú irun tí mo bá fẹ́ ṣe, ma gé irun ní ìsinyì gan mo ti gé irun mi, mo gé ó lọlẹ̀ gidi gan. Ma, mo máa dúró kọ́wú again ní kín tó tún bẹ̀rẹ̀ sì ní máa ṣe irun, máa gẹ́ irun mi o. Màá gẹ́, lóore koore nígbàkigbà tó bá ti wùmí ni, màá ń gẹ́.

Nígbà wo ni o kẹ́yìn lọ wọ eyín? A! Ó ti pẹ́ tí mo ti lọ wo eyín o. Mi ò lọ wo eyín, mi rí rárá mi lọ wo. Eyín mi ò fún mi ní wàhálà rí. To dé mi lọ wo eyín o. Boya tómo mi bá dàgbà díẹ̀, mo le lọ báa wo eyín o, àmọ́ èmi ò lọ wo eyín rárá.

Ṣé o maa ń pa ohun ọ̀ṣọ́ sára. Ọ̀ṣọ́ sára. Kí ni ó ń jẹ́ ọ̀ṣọ́? Kí ni ó ń jẹ́ ọ̀ṣọ́ sára? Mi ò nkan tó ń jẹ́ ọ̀ṣọ́ o àbí o fẹ́ sọ pé ó ń wọn ẹ̀ṣọ́ sára? Ẹ fẹ bèèrè wípé ṣé mo maa ń fi oun kan wọn ẹ̀ṣọ́ sára ni. Àbí, àbí nǹkan mìí lò fẹ́ bèèrè?

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni èyí tí wọ́n ma pè ní vanilla. Flavor vanilla ni mo fẹ́ràn nínú ice cream. Ìyẹn ni mo fẹ́ràn jù, mo lè mú ti won ba fún mi bí èmẹta, or ẹ̀mẹ́rin lójoojúmọ́, tabí èmerin, mó lè mú.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? À, bẹ́ẹ̀ ni o máa ń jí ní kùtùkùtù. À, nítorí ibi iṣẹ́ máa ń jí kùtùkùtù, màá ti jí ní aago mẹ́rin láàárọ̀ ní ìdájì. Mà á wẹ̀, mà á múra bí iṣẹ́ tó bá máa fi di aago márùn-ún, mo ti kúrò nílé torí mo máa lọ join ọkọ̀ bí iṣẹ́. Torí ẹ mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù, ìdájí kùtùkùtù báyìí mi máa ń jí. Mii lé iṣẹ́ kí n má tètè jí, lọ́jọ́, ọjọ́, nínú ọjọ́ márùn-ún ọ̀sẹ̀, mà á jí, mà á tètè jí láàgò mẹ́rin nínú ọjọ́ márùn-ún ní ọ̀sẹ̀ bí i aago márùn-ún, bí i ẹmárùn-ún ni mo máa ń tètè jí. Àmọ́ tó bá di ìgbà ìsinmi lọ́jọ́ méjì tó tó kù ta máa fi sinmi, mo mà á ń jí nì nkan bí i aago méje àárọ̀. Àmọ́ àwọn ọjọ́ tó kù, ojú aago mẹ́rin ìdájí ni mo máa ń jí, aago mẹ́rin.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà tí mo máa ń fọṣọ ni ọjọ́ ìsinmi. Má di lọ sí ibi iṣẹ́ lọ́jọ́ ọjọ́ márùn-ún lọ́sẹ̀, ọjọ́ ìsinmi, ọjọ́ ẹtì, ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọṣọ. Ọjọ́ àbámẹ́ta mo máa ń fọṣọ. Tí n bá fọṣọ ọjọ́ àbámẹ́ta, màá fọṣọ lọ́jọ́ àìkú. Tori ọjọ́ méjeeji yen nìkan náà ni mo rọ máa ráyè láti ṣe. Ọjọ́ eyi tókù mo máa ń lọ sí ibi iṣẹ́.

Ṣé o ní irungbọ̀n? Rárá o, mi ò ní irungbọ̀n àmọ́ ọkọ mi ní irungbọ̀n. Èmi obìnrin le mi, obìnrin ò kin ní irungbọ̀n. Ọkùnrin nìkan ló máa ń ní irungbọ̀n. Obìnrin tó bá ní irungbọ̀n, boyá, ó ní kini lára ló ṣe ní irungbọ̀n. Àmọ́ ní ibíbàyìí o, ọkùnrin ló máa ń sábà ní irungbọ̀n, obìnrin ò kin sábà ní irungbọ̀n.